Ṣé o mọ bí a ti ń tun àwọn nǹkan ṣe? Mo máa ń tun nkan ṣe lọ́pọ̀lọpọ̀ nítorí pé lára iṣẹ́ tí mo kọ ohun náà ni iṣẹ́ awon to máa ń ran aṣọ. Mo si mọ̀ tí wọ́n ṣe máa ń tun aṣọ ṣe, bó sì jẹ́ iná lo bàjẹ́ ní ilé wa ni. Mo mọ bí a ti ṣe ń tun ṣe látara iṣẹ́ kékeré tí mo mọ̀ nípa rẹ̀ ni mo ṣe mọ̀ iru àwọn nǹkan báyìí ni mo ṣe mọ̀ tun ṣe.

Kí ni àwon ohun èlò to se pàtàkì jù ní ibi isẹ rẹ? Ohun èlò to ṣe pàtàkì jù ní ibi isẹ mí, òhun náa ni kọ̀m̀pútà wá ti a fi máa n ṣe isẹ. Nítorí, eleyii jẹ́ ibi tí a máa ń tọ́jú gbogbo àwọn nǹkan òṣìṣẹ́ àti àwọn oníbàárà wa sí tó n bá fẹ́ bá wa ṣiṣẹ́. Nítorí ẹ̀ ló ṣe se pàtàkì jù lọ tí a sì máa ń tọ́jú àwọn nǹkan sí inú rè.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Ọ̀nà tí mo máa ń gbà dá ti tọ́jú ara mi ó jẹ́ ọ̀nà oríṣiríṣi. Tí o bá fẹ́ tọ́jú ìrà wọ, o gbọdọ̀ ní owó lọ́wọ́ kí o ba lè ra àrà ẹ tọ́jú dáadáa. Lẹ́yìn náà, o gbọdọ̀ máa wẹ́ déédéé kí o máa fi pa ara rẹ, kí o máa fipara kí gbogbo ara ẹ kó máa dán, kó sì máa jẹ́ ohun tó dáa. Sára lára ọ̀nà tí mo máa ń gbà láti tọ́jú ìrà mi ni ẹ́.

Ìgbà mélòó ni ó máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Fóònù mi jẹ́ fóònù tí ó má ń gbóná lọ́pọ̀lọpọ̀ látara pé mo má ń tẹ̀ ẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ pàápàá jù lọ. Òun ni ó ṣe é má ń jẹ́ kí ó gbóná ní gbogbo ìgbà tí mo bá ti ń tẹ̀ ẹ́. Kò sì n se fóònù tó gbádùn lọ títí bẹ́ẹ̀. Mo kàn ń yọ lo náà ní látara wípé, ko si owó tí mo máa fi rà mí lọ́wọ́ báyìí.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Àwọn àdéhùn tí mo ṣe, tí mo maa fi n rántí wọn, mo gbọdọ̀ kọ́ wọn lẹ̀ sí inú ìwé kí n bá lè mọ àwọn ènìyàn tí mo ti ṣe àdéhùn fún, kí a má ba ṣe jàmbá àdéhùn tí mo ti ṣe, kí n bá lè rí mú àdéhùn tí mo ṣe, kí n bá lè mú ṣẹ. Ọ̀rọ̀ yìí jẹ́ oríṣiríṣi ọ̀nà tí mo fi máa ń rántí àwọn àdéhùn tí mo ti ṣe.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Àwọn ọ̀rẹ́ mi tí mo ti kẹ́yìn pàdé wọn ó ti tó oṣù mẹ́ta sẹ́yìn nítorí oṣù mẹ́ta sẹ́yìn ni mo ti kúrò ní ilé-ìwé tí mo sì ti kẹ́yìn pàdé wọn nígbà náà. Lórí ìpè náà, la kọ̀n tí máa ń bá ara wa sọ̀rọ̀ láti ra àwọn nǹkan tí a bá fẹ́ ṣe àti àwọn nǹkan tí a fẹ́ bára wa sọ kí a baà lè máa bá ara wa sọ́ ḿbẹ̀.

Ṣé o ti gun alupupu rí? Rárá o, mi tí ì gun rí, kò dà gan-an mi mọ ohun tí ó ń jẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo máa nílò láti lọ ṣe ìbéèrè àti ìwádìí lọ́wọ́ àwọn èèyàn kí n ba lè mọ ohun tí alupupu jẹ́, kí n bá lè gun, kí n dẹ mọ nǹkan tí ó wà fún, kí n bá lè mọ oríṣiríṣi ọ̀nà àti àwọn nǹkan tuntun nínú ayé yìí.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀, iru eni bàyii ń sìn, a ti wà ní ọjọ́ ẹtì iyẹn, ọjọ́ Jímọ̀. Fún ìparí ọ̀sẹ̀, mo kọ máa wálé ni mo dẹ̀ máa máa ṣe erépá tàbí kí n wá iṣẹ́ kékeré kan ṣe tàbí kín kan máa sùn nítorí pé kíni kò sí ohun tí mo ṣètò fún ìparí ọ̀sẹ̀ yìí. Boya ti ó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, mo lè ṣètò mi.

Ìgbà méló ni o máa ń wò ju àwòrán lójoojúmọ́? Àwòrán jẹ́ ohun tó jẹ́ pé tí mo tó jáde nílé, mo máa rí dájú pé mo wo àwòrán kí n ba lè mọ̀ pé mo dára lójú, kí àwọn ènìyàn ba lè rí mi bí ẹni tó jẹ́ pé ó dára. Nítorí náà mo sì máa wo àwòrán kí n ba lè mọ bí mo ti ṣe rí kí ń tó jáde kí ń kò máa jáde radarada.

Kí ni o máa ń fún oní ìta ni ibi iṣẹ́? Oní tara ò kí ń gba nǹkan kan ní ibi iṣẹ́ nítorí tí ó bá ń tara èèyàn, kò ṣe nnkan tó dára jù lọ. Nítorí pé ẹni tí n ba ń tara, ó jẹ́ ẹni tí máa ń bínú sí èèyàn tí kò sì fẹ́ràn kí èniyàn máa ṣe dáadáa. Óun ní kò ṣe dáa kí èniyàn máa ṣe ìtara. Tí mo bá ti rí irú àwọn ǹkan báyìí ní òṣìṣẹ́ ní ilé iṣẹ́ mi pé ó ń tara, mo máa le dánu ni.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Tó bá ti di àsìkò ìparí iṣẹ́ mi, mo máa rí dájú pé mo ti parí àwọn iṣẹ́ mi kí ó máa ba à lè dá mi dúró kí ń má ba à kọjá àsìkò ibi iṣẹ́ mi torí paapa jùlọ aago mẹ́rin ni mo máa ń kuro ní ibi iṣẹ́. Ṣùgbọ́n tí mo bá rí wipé iṣẹ́ ò tí ì lọ déedé, màá kuro ní ibi iṣẹ́ laágo márùn-ún.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Ẹ̀ẹ̀kan kan náà ni mo máa ń sùn ní ọ̀sán. Ó sì jẹ́ àsìkò ìparí ọ̀sẹ̀ tí mo ní ní ibi iṣẹ́ tí mo lọ. Tó rí gbogbo àárín ọ̀sẹ̀ tí mo bá ti wà ní ibi iṣẹ́ kò sáyè fún mi láti sùn. Ohun ló ṣe jẹ́ pé tí mo bá ti wà nílé nìkan ni mo lè ro orun ìsùn. Ó ṣe jẹ́ pé ìgbà náà ni mo máa ń sùn ní ọ̀sán. Lẹ́yìn náà mi kì ń sun ní ọ̀sán.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Mo máa ń gbé àpò ẹ̀yìn dáadáa, nítorí pé ó jẹ́ ohun tí àwọn ènìyàn máa ń tà, mo sì máa ń bá wọn gbé kí n ba lè lọ bá wọn tà ní ibi tí wọ́n bá fẹ́ rà á. Òhun ni mo ṣe máa ń gbé àpò ẹ̀yìn lọ sí ibi tó bá fẹ́. Eleyi jẹ́ oríṣiríṣi ọ̀nà tí mo le fi gbé àpò ẹ̀yìn. Boya kí ń gbe sínú kẹ̀kẹ́ kí sì gbe lọ sí ibi tí mo bá n gbé lọ.

Kí ni ohun mímu ti o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù kò ju omi lọ nítorí pé kíni omi náà ní í ṣe ànfàní lára èèyàn jù. Òun ló sì ṣe pàtàkì jù lọ nínú ara àwọn ènìyàn ju àwọn ǹkan mínírà tí a máa ń mu tí ó sì máa ń ṣe ìjàmbá sí ara wa látara adùn tó wà nínú rẹ̀. Òun ló ṣe jẹ́ pé omi dára, ó máa ń mú ara kí ara dára lọ́pọ̀lọpọ̀.

Báwo ni o ṣe máa ń rán àwọn ènìyàn lọ́wọ́? Tí mo bá fẹ́ rán àwọn ènìyàn lọ́wọ́, mo máa wo nǹkan tí ènìyàn ò ní ni kí n tó lè rán lọ́wọ́. Odá ẹni yìí oúnjẹ ni kò o rí jẹ, mo máa sì wá, tí mo ṣe máa ra oúnjẹ fún un láti fi rán lọ́wọ́. Ṣùgbọ́n oríṣiríṣi ọ̀nà ló gbà láti máa rán ènìyen lọ́wọ́. Bóyá ko fún wọn lówó nì o tàbí kó bá nǹkan tó bá fẹ́ kò ṣi fún wọn.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà alágbèéká fún àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ nítorí mo ní àwọn oríṣiríṣi èeyan tó n wà ní òkè òkun tí mo sì máa ń fi lẹ́tà ránṣẹ́ lọ sí wọn kí wọ́n ba lè máa ká kí n sí máa sọ àwọn ohun tí mo fẹ́ fún wọn látòríṣiríṣi ọ̀nà yìí. Àwọn eleyii jẹ́ oríṣiríṣi ọ̀nà tí mo fi ń kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Mo fẹ́ràn àlọ́ lọ́pọ̀lọpọ̀ nítorí pé kíni tí ọ bá tí ń sọ àlọ́ fún mi, ní máa ń pa mí lẹ́rìn-ín lọ́pọ̀lọpọ̀. Nítòrí ẹ mo se fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn nítorí àti kékeré ni wọ́n ti máa ń pa àlọ́ fún wa. Àwọn àgbàlagbà ní wípé àlọ́ o, àlọ́ a sì máa pa wá lẹ́rìn-ín látara àlọ́ yẹn. Ṣé etí ń dùn yín ni?

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Tí mo bá fẹ́ ṣe àdúrà, mo máa yí dájú pé mo lọ sí Mọ́ṣáláṣí Mosi lo ki iruní só kí n ba lè ṣe àdúrà fún ohun tí mo fẹ́ fún Ọlọ́run kí ó ba lè gba àdúrà mi. Nítorí àdúrà òun ni gbogbo ohun tí ó kapa lórí ayé yìí tí ó sì máa jẹ́ kí àdúrà eeyan gba.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ohun tí mo rántí nígbà ọmọdé, ohun náà ni ọjọ́ tí wọ́n ní kí n lọ sí ilé ìwé tí n ò lọ sí ilé ìwé tí mo sì rìn lọ, tí wọ́n sì wá mi pé a! Ọmọ yìí ò mọ̀ wá sí ilé ìwé láti àárọ̀. Irú nǹkan tí mo ṣe nígbà náà tí mo rántí ni yẹn, tí wọ́n sì nà mí lẹ́yìn ìgbà tí mo délé ní ọjọ́ náà náà.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò jẹ́ ògùn tí máa ń jẹ́ kí ara mi jí pípé tí mo sì bá fẹ́ yàgbẹ́. A jẹ́ kí n rí ìgbẹ́ dáadáa yá. Látara tí mo bá ti fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ ní inú ilé mi, kódà bóyá mo fẹ́ tó ni, eléyì jẹ́ oríṣiríṣi ọ̀nà tí mò lè lò láti fi ṣe.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ rẹ? Àwọn alábáṣiṣẹ́pọ̀ ọ jẹ́ ẹni tó jẹ́ wípé àwọn ni a máa ń bá ṣe iṣẹ́ ní ilé iṣẹ́. Nítorí tí ó bá sí àwọn alábáṣiṣẹ́, ẹ̀yàn kan kò lè dá ilé iṣẹ́ tó ló ṣe nílò láti máa ní àwọn alábáṣiṣẹ́pọ̀ tí wọ́n sì gbọdọ̀ jẹ́ ẹni tí wọ́n ṣe ń fọkàn tán.

Báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro èrò ayárá bí àṣà? Tí mo bá ti ń pé àwọn ènìyàn tí ní ìṣòro boyà ní ilé iṣẹ́ ni tàbí àwọn èrò ayárá bí àṣà, èmi yóò pè wọ́n papọ̀ wípé a kí ni ó ṣẹlẹ̀, kí ló fa ìjà yìí o, a ó sì wá bí a ti ṣe máa yan ojú rẹ̀ kí ó má ba à lè fa wàhálà ìjọ iwájú.

Ṣé o máa ń wo ìbò? Rárá, mi ò kí ń wo ìbò wò nítorí pé kí ni? Kò sí ohun tí mo fẹ́ fi ṣe. Wàá ṣe fíkọ́ọ̀mì. Òun le ṣe jẹ́ n pé ènìyàn ní láti ní owó nínú ayé. Nítorí owó, o ṣe pàtàkì jùlọ nínú ayé ẹ̀dá. Òun ni a fi máa ń ra ohun tí a fẹ́ àti ohun tí a nílò látara àwọn ayé yìí.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ìgbà tí mo ma ń ṣe ìmọ́tótó ilé mi, òun náà ni ìparí ọ̀sẹ̀ tí kò sí ohun tí mo nílò láti ṣe mọ́ tí mo ti lọ sí ibi iṣẹ́ láàárín ọ̀sẹ̀ tí mo sì ti dé ìparí ọ̀sẹ̀. Mo máa ń mú gbogbo ilé mi mo ma gbá mo ma nù, màá ṣe gbogbo rẹ̀ kí ó ba lè dán tó tó torí ìmọ́tótó òun ni ó máa ń ṣẹ́gun gbogbo ààrùn.

Ṣé o máa ń ṣe ìdárayá? Mo máa ń ṣe ìdárayá lọ́pọ̀lọpọ̀ nítorí ìdárayá ó jẹ́ ohun tí ó máa ń mú ara mi jí pépé tí mo sì máa ń dára mí yá boya kì í máa sáré kiri lọ́jú títì ni. Lára àwọn eré ìdárayá tí mo máa ń ṣe nìyẹn tí ó sì ṣe pàtàkì jù lọ láti máa ṣe wọ́n látàrá ohun ìdùnnú tí ó máa ń ṣe nínú àgbà ará mi.

Ibo ni o máa ń ra nǹkan? Tí mo bá fẹ́ ra nǹkan, ó ní àwọn ibi tí mo ti máa lọ n ra nǹkan nínú àdúgbò wa tó jẹ́ pé mo máa rìn lọ ra nǹkan tí mo bá fẹ́ fúnra mi ni. Bóṣi jẹ́ ibi tó jìnnà ní irú nkan bẹ́yẹn wá, ń wọ ọkọ̀ lọ síbẹ̀ láti lọ ra ohun tí mo fẹ́. O lẹ́ jẹ́ oríṣiríṣi ọ̀nà tí mo ti máa ń gba láti máa ra ohun tí mo nílò.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Orí fóònù mi jẹ́ ohun tí ó jẹ́ pé n kò fi máa ń wo fídíò tàbí kí n fi ṣe erépá lọ́pápá jùlọ lára àwọn ohun tí ó ṣe pàtàkì tí mo máa ń lo fóònù mi fún níyẹn tí mo sì fẹ́ràn láti máa lò lọ́pọ̀lọpọ̀ fún irú àwọn nǹkan báyìí. Gẹ́gẹ́ kíni, ó ṣe pàtàkì jùlọ láti mọ ohun tí ṣé ń lòó.

Ṣé o jẹ́ ènìyàn tó máa ń ni jí ní àárọ̀ kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo máa ń jí ní àárọ̀ kùtùkùtù. Nítorí pe kí ni? Mo ní iṣẹ́ tí mo ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n wọ́n fún mi lówó. Ṣùgbọ́n iṣẹ́ olùkọ́ ni. Mo ń lọ sí ilé-ìwé láti lọ máa kọ́ àwọn ọmọ ilé-ìwé. Nítorí náà mo sì ti gbodo jí láàárọ̀ kùtùkùtù kí n ba lè rí pé mo ṣiṣẹ́ yii dájúdájú.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ rẹ? Àwọn òṣìṣẹ́ mi, wón jẹ́ eńi to je wipé wọ́n gbọdọ̀ máa gbọ́ ọ̀rọ̀ sí àwa tí a jẹ́ ọ̀gá wọn lẹ́nu. Nítorí náà, mo máa ń darí wọn láti lọ ṣe ohun tí ó tọ̀ àti ohun tí ó yẹ ni. Nítorí pé kíni, tan ṣe nse ohun tó tọ̀ àti ohun tó yẹ, òun ni a ṣe máa máa ní àwọn oníbàárà tí ó máa wá sínú ọjà wa láti máa ra ọjà.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Mi ò ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ṣùgbọ́n mo ní àwọn ènìyàn tó ti rìn pẹ̀lú rẹ̀ yìí, tó sì ti ròyìn fún mi pé Ó dáa láti wọ̀ ọ́. Ó sì ṣe pàtàkì jùlọ láti máa wọ ọkọ̀ ojú irin nitoripe kìnní? Kò sì ariwo àwọn agbèrò níbẹ̀, ó sì dùn wọ̀ gan-an.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọko? Tí mo bá ti rí ọko lọ́nà, mo máa ní sùúrù fún kí ó kọjá ti ẹ̀ní kí n má ba à le kọlu ọko kí ó má ba à gbà mi, nítorí eni tí ọko bá gbàá, kò sí bí ó ṣe máa yè o, àfi tọ́lorun bá ni yóò yè ni. Ó ṣi ṣe pàtàkì fun ọ láti máa wo ọ̀nà ko tó sọ dá.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Nígbà mìíràn tí àwọn òṣìṣẹ́ mi bá ṣiṣẹ́ dáradára jù bí ó ti yẹ kó ṣe ṣẹlọ̀, mo máa ń fún wọn ní owó àfikún kí wọ́n ba lè lo. Kó sì ṣe pàtàkì jùlọ kí wọ́n ba lè máa ṣiṣẹ́ dáradára fún mi sí ní ilé iṣẹ́ mi. Látara wípé iṣẹ́ àfikún owó jẹ́ owó tí èèyàn máa fi kún nǹkan kí èèyàn sise báa lè mú inú wọn dùn.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde? Òde jẹ́ òde tí a máa ń lọ ní gbogbo ìgbà, ṣùgbọ́n tí mo ti lọ sí òde kẹ́yìn, ó ti tó oṣù kan nítorí pé kí ni, ó ti tó bí ọjọ́ mẹ́ẹ̀dógún sí ẹyìn tí ààrẹ síṣí bẹ̀rẹ̀ tí mo ti ráyè lọ sí òde, nítorí pé kíni tó bá lọ sí òde tó gbà bó jẹun.

Ṣé o máa ń kọ orin tẹ́lẹ̀? Rárá o mi o kìn kọ orin tẹ́lẹ̀, tí mo bá kọ orin gan a jẹ́ orin àwọn orin ti won ti kọ sílẹ̀, eléyii jẹ àwọn orin tí èmi kan máa ń kọ ni. Nítorí pé kí n ṣe emi ni mo kọ wọ́n. Nítorí náà jẹ oríṣiríṣi ọ̀nà tí ènìyàn le gbà láti máa kọ àwọn orin tí wọ́n bá fẹ́ gbọ́. Nítorí pé kí ni ó ṣe pàtàkì jù lọ láti máa gbọ́ orin ni ayé.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Àwọn èrò tuntun wa, boya tí bá jẹ́ ní ilé iṣẹ́ mi tí wa mú àwọn èrò wá pé kon wa bá gba iṣẹ́ ni, mo máa kó wọn wọlé wọ́n sì máa kó àwọn oun tí wọ́n máa nílò láti fi gba ìṣe dá ní, kí wọn ba lè fún wọn ní ìṣe yìí. Eleyii jẹ oríṣiríṣi ọ̀nà tí mo fi máa ń mú àwọn ènìyàn tuntun wá gba ìṣe ní ìyẹn.

Ṣé o fẹ́ràn ní atẹ́gùn? Atẹ́gùn jẹ́ ohun tí mo fẹ́ràn jùlọ nítorí pé kíni kò sí ẹni tí ò ní fẹ́ràn atẹ́gùn nínú ayé. Nítori atẹ́gùn o máa ń fún ọ ní àlàáfíà, tí bá ti fẹ́ bá yi o ti fẹ́ àlàáfíà fún ara rẹ. Láti ara ohun pàtàkì tí ọlọ́run ṣe fún wa nínú ayé ènìyàn tó sì máa ń jẹ́ kí òru kí ó sá lọ tí atẹ́gùn bá ti ń fẹ́ sí ara rẹ.

Ṣé o máa ń lo ìrànwọ́ ohùn? Rárá o, nítorí pé kíni ohùn mi ti dáa tó Davido òun nìkan ni ó máa ń lo ìrànwọ́ òhùn láti fi jẹ́kí orin rẹ kí ó dára kó sì ṣe ń gbọ́ létí àwọn ènìyàn. Ṣùgbọ́n èmi, ohun èmi wà dajù báyìí ni kò sí ohun tí mo fẹ́ fi ìrànwọ́ òhùn ṣe.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni ojú mi dára lọ́pọ̀lọpọ̀, ti inú mi sì dùn tí ojú mi ṣe dára sí. Látara bẹ́ẹ̀, n ò ní máa mú inú mi dùn ní oríṣiríṣi ọ̀nà. Látara pé ojú mi ò dára jù lọ láti máa rí fún àwọn ènìyàn kí wọ́n sì máa mú inú ara wọn dùn. Nítorí pé kíni ojú tó dára, òun ni máa ń jẹ́ kí ènìyàn jẹ́ ìwà rere.

Kíkókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Nígbà ewé kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù kò ju ẹ̀kọ́ tí àwọn ènìyàn máa n fihàn tí, yóò sì wà nínú làkai èeyàn dajú dajú títí láíláí. Látara n pé ẹ̀kọ́ yìí o ti jẹ́ ohun tí ó ti ní ìlò nínú ayé rẹ̀ tí ó sì ṣe pàtàkì fún ẹ̀, látara ẹ̀kọ́ tí mo fẹ́ràn ni yen.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwòrán ilé lápapọ̀. Be pé kìíní iṣẹ́ tí bàbá mi ṣe niyen tí mo sì ti tẹ̀lé wọn lọ sí ilé iṣẹ́ nígbà kan rí tí a sì jo n ka àwọn àwòrán ilé tí mo sì ti mọ̀ọ́ ká dájúdájú tí mo ti ṣe wa yìí ó sì ṣe pàtàkì jù lọ nínú ayé mi tí mo ti ṣe mọ̀ọ́ ká.

Ṣé o máa ṣiṣẹ́ láti ilé? Mo máa ṣiṣẹ́ láti ilé nítorí pé kíni mo ní ibi iṣẹ́ ní iwájú ilé mi tí mo ti ń rán àwọn aṣọ kọ̀ọ̀kan fún àwọn oníbàárà mìíràn. Ní ìgbà tí wọ́n bá fẹ́ gba iṣẹ́ ni mo ṣe máa ṣe iṣẹ́ láti ilé nítorí pé ó ṣe pàtàkì jùlọ kí èyàn ní iṣẹ́ ọwọ́ kí ó ba lè máa rí oúnjẹ jẹ lọ́nà kan náà tó bá ti ń hun.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn láti máa jẹ ju? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ ju, òun náà ni ẹ̀fọ́ ẹlẹ́gusi, nítorí pé kí ni, ẹ̀fọ́ yìí ó ti jẹ́ ohun tí wọ́n ti fi kọ́ mi láti kékeré tí mo ti fi dàgbà, mo sì máa ń jẹ lọ́pọ̀lọ́pọ̀. Gbogbo ohun tí mo ti fẹ́ràn láti fi máa jẹ oju semo tabi iyan lọ. Nítorí pé látara adùn tí máa ń jáde nínú rẹ̀ ló ṣe ń jẹ́ kí n máa fẹ́ràn láti máa jẹ lọ́nà bẹẹ yen.

Ṣé o wọ aṣọ àkàyọ́ rí ní ibi iṣẹ́? Mo ti kó aṣọ àkàyọ́ rí ní ibi iṣẹ́ ṣùgbọ́n mi ò tí ì ṣe tán ní ibi iṣẹ́ ni atarọ Gbé ìgbà tí ẹ kì í ṣe tán ní ibi iṣẹ́ ni mo fẹ́ bẹ̀rẹ̀ sí láti wọ ilé ìwé gíga tí mo sì máa ṣe iṣẹ́ ní ilé ìwé gíga. Ṣùgbọ́n mo sì ń wíwá tí mo ṣe máa rí owó láti padà sí ibi iṣẹ́ kí n ba lè ṣe àṣeyọrí ní ibi iṣẹ́ mi.

Ṣé o máa ń sa eré? Mo máa ń sáré láti kéékèèké tí mo ti wà ní ilé ìwé, ni mo tí máa ń sáré fún àwọn ilé ìwé mi tí mo sì máa ń gbé igbá orókè. Nítorí kéékèèké ni mo mọ eré sá lọ́pọ̀lọ́pọ̀. Ẹni tí ó mọ eré sá jù ní àgbáyé gan, wọn wá ti emi àti rẹ mà í lè sáré kí ń bá a rẹ là. Nítorí mo máa ń sa eré gan.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Ni bí tí eeyan o bá mọ̀ o dí dandan kí o bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Àbí ìwọ iwo kan maa máa lọ ni láti máa mọ ọ̀nà ibi tí òun ń lọ. Nítorí náà o máa bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí o bá ti mọ̀. Ṣùgbọ́n tí wá sì jẹ́ tó mọ̀ to jepe pé dájúdájú o mọ̀, o lè máa lọ síbi tí òun ń lọ, lẹ́yìn máa bèrè ọ̀nà nítorí pé kí ni ó da ẹ lóju.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ rárá? Èmi mọ àmì ìràwọ̀ mi o. Ṣùgbọ́n, mo le bá yín béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi pé kí ni a ń pè ní àmì ìràwọ̀ àti pé kí ni àmì ìràwọ̀ mi fún ara mi. Kì í sì padà wá sọ fún yín tí ẹ bá nílò láti fẹ́ gbọ́. Mo le padà wá sọ fún yín ṣùgbọ́n lọ́wọ́ báyìí mi mọ àmì ìràwọ̀ mi, mi sì mọ nkan tó ń jẹ́bẹ̀

Ṣe o mọ bi a ti n ṣe iranwọ akoko? Akoko jẹ ohun tó ṣe pàtàkì nínú ayé tí ènìyàn sì gbọdọ mọ bí yóò ti máa ṣe maa tẹ́lẹ̀ akoko rẹ kí akoko rẹ má bà kọjá. Eleyii jẹ oríṣiríṣi ònà tí a ṣe n ṣe iranwọ fún akoko. Akoko yìí ó ṣe pàtàkì jùlọ nínú ayé àwọn ẹ̀dá nitori pé kí ni ó n jẹ́ ohun tí máa ń ran àwọn eniyan lọ́wọ́

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà rẹ? Ọjọ́ wò ní èmi ti jẹ oúnjẹ ọ̀sán. Ṣùgbọ́n ní orílẹ̀-èdè wa yìí, àwa kì í jẹun ọ̀sán mọ́. Oúnjẹ àárọ̀ àti oúnjẹ alẹ́ ni ó wà fún àwọn ẹlòmíràn. Àwọn ẹlòmí gán olè jẹ ẹ̀kàn lójú mọ́. Àwọn ẹlòmí gán ò lè máa jẹ. Ṣùgbọ́n èmi ò, èmi kì ń jẹ oúnjẹ ọ̀sán. Lẹ́yìn tí n bá ti jẹ tàárò ó tún d'alẹ́ nígbà mi.

Gíga tí ó ga tó gíga tí mo ga tó ó pọ̀lọ́pọ̀lọ́pọ̀ tí ó sì jẹ́ ohun tí ó ṣe àǹfààní nínú aye ara mi, tìnú mi sì máa ń dùn pé mo jẹ́ ènìyàn tí ó ga nínú ayé lọ, ṣùgbọ́n mo fẹ́ ga jù báyìí lọ látara pé ẹni gíga, òun ni ènìyàn mọ̀ sí i ẹni tó le ṣòri rẹ̀. Ẹni tó bá ga tó nípò tó lọ́wọ́, òun ni mo fẹ́ jẹ́ tí mo sì ń wa ọ̀nà tí mo máa lọ.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Tí mo bá ti mọ̀ pé mo ti ní ìpàdé pẹ̀lú oníbàárà mi tí ó fẹ́ wà ra ọjà ní ọ̀wọ́ mi, mo máa ti mọ bí mo ti máa ṣe ṣètò lẹ́ ni Torí pé kí ni mo gbudọ̀ ṣètò kí ó tó dé kó sì bá mi ní ilé-iṣẹ́? Kó má jẹ pé òun ló máa ń kọkọ ṣáájú mi dé ilé-iṣẹ́ mi, ó gbudọ̀ gbá mi níbẹ̀ ni.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Mo mọ àwọn aládùúgbò mi lọ́pọ̀lọ́pọ̀, nítorí pé kíni àtijọ́ wà láti ìgbà ayé tí àtijọ́ ń wà ni. Bó ṣe jé pé mo mọ̀ wọ́n lọ́pọ̀lọ́pọ̀, ṣùgbọ́n ènìyàn kò sí bí ó lè mò yàn tó ò lè mọ̀ wá wọn. Àwọn ìwà kan sì wà tí yóò sì kùnà ara wọn tí iwò ò lè mọ̀ dáradára. Írá re nikan ló mọ̀ jù.

Báwo ni o ṣe máa ń dá àbò bo ayé ìkòkò rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ohun tí mo bá fẹ́ dá àbò bó, màá fi ohun tí yóò le jẹ́ pé ìdá àbò bó tó jẹ́ pé orúkọ mi, èmi nìkan ni mo sì máa mọ̀. Irú àwọn ọ̀nà báyìí ni mò ń gbà láti dá àbò bó kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì tí àwọn ènìyàn sì ní mọ̀ nípa rẹ tó jẹ́ pé èmi nìkan ni ó máa mọ̀ nípa rẹ.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù, òun náà ni búrẹ́dì pẹ̀lú àkàrà. Ó jẹ́ ohun tí ó máa ń dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé kíni, oríta mẹ́ta òun ni mo ti máa ń rà tí yio sì máa ń dùn láti jẹ, tí mo sì máa ń jẹ, tó n sì ti fi kọ́ mi wipé ọ̀nà báyìí ni wọ́n ti ṣe ń jẹ, témi náà sì fẹ́ràn rẹ̀. Elé yi jẹ oúnjẹ àkàrà tí mo fẹ́ràn.

Ṣé o máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé ó jẹ́ ibi tí a ti máa ń lọ bèrè bèrè nípa ǹkan tí a bá mọ̀. Gbogbo ènìyàn ní ile ayé tí ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni máa ń ṣe bẹ́. Nítorí náà, a máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí a o bá ti mọ̀ tí kò yé wa dáradára, a ó lọ bèrè, a ó sì wọ́ ti won ṣen ṣe ká bá lè mọ̀

Ìgbà mélòó ni ìsinmi ounjẹ ọ̀sán rẹ gbà? Oúnjẹ ọ̀sán jẹ́ ohun tí èmi ò kí ń jẹ. Nítorí pe kini, tó ìgbà tí mo sì máa ń jẹ nígbà kan, tí o je pé a sì ní owó lọ́wọ́ tí a sì máa ń jẹun dáradára tí mo sì kéré nigba nà oúnjẹ isinmi mi kò ju wákàtí mẹ́fà lọ sí títí àárọ̀ pẹ̀lú méjọ sí títí alẹ́ eléyi jẹ́ ìgbà tí mo fi máa ń jẹ oúnjẹ ọ̀sán mi.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Orúkọ mi jẹ́ orúkọ tí ó ní àgbára lọ́pọ̀lọ́pọ̀, yẹn Abdul-Azim yẹn lára orúkọ Ọlọ́run, tí yóò túmọ̀ sí ẹrú Ọlọ́run ọba tí ó tóbi jùlọ. Óun ni ìtumọ̀ orúkọ mi, tí emi náà sì fẹ́ràn rẹ̀ n torí pé ẹni gíga ni mo fẹ́ di nínú ayé, kí Ọlọ́hun ṣe nínọ̀rùn fún mi.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ rẹ? Tí mo bá ti wà ní ibi iṣẹ́ tí ìṣòro ti wà níbẹ̀, mo máa bì lówó ọwọ́ àwọn ògá mi tọ́jú mi lọ ni ibi iṣẹ́ pé, à, mo ní ìṣòro báyìí o, báwo ni mo ṣe lè kojú ẹ kí ń ba lè yí dàá, kí ń bá lè parí ẹ kí ń má ba à kojú ìṣòro yìí mọ́. Wọn sì máa tọ́ mi sọ́nà tí ó yẹ àtọ̀nà tó tọ́ tí mo lè fi parí ìṣòro yìí kí ó má ba à di wàhálà.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò èrò rí? Mo ti bèrè ìrànlọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n sì ti ṣe dáadáa fún mi ṣùgbọ́n tí àwọn ẹlòmíì tí wọ́n ṣe dáadáa sí mi ṣùgbọ́n ó dára láti máa ṣe dáadáa. Tó bá ṣe dáadáa, iwọ́ yóò rí dáadáa gbà ṣùgbọ́n àwọn ènìyàn wọn ò ní fẹ́ kí ènìyàn ṣe dáadáa torípé kí nì àbúrò lófi máa sọ fún ẹ.

Ṣé o mọ bí a tí ń wẹ? Emi mọ bí a tí ń wẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí oríṣiríṣi ìwẹ̀ ló wà. Ìwẹ̀ Mùsùlùmí wà tí wọ́n ń pè ní jánọ́ba. Ìwẹ̀ wà tí ó jẹ́ n pé a ó fi kọ̀ǹkọ̀n àti ọṣẹ, a ó fi gbó ara wa kí ara kó ba lè mọ́ tónitóní, kí ara wa kí ó sì ṣà kọ̀ǹkọ̀n dáradára ju kí ó máa rùn lọ. Nítorí ẹ̀ là ṣe máa ń wẹ̀. Mo sì mọ bí a tí ń wẹ̀.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù, òun náà ni orin fújì bí àwọn orin Pasuma tí a máa ń gbọ́ tí bàbá mi ṣe fi kọ mi tí èmi náà ṣe fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn orin àwọn Ayinla Ọmọwura náà, Wura Àpàlà bẹ́ẹ̀ lọ, lóriṣiríṣi iná bẹ́ẹ̀ lọ láàárín àwọn orin tí mo fẹ́ràn jùlọ láti máa gbọ́ tí mo sì máa ń nífẹ̀ẹ́ sí i ni.

Ṣé o máa ń dé ní àkókò? Mo máa ń dé ní àkókò nítorí pé kí ni àkókò jẹ́ ohun tí ó ṣe pàtàkì nínú ayé ẹ̀dá tí ó jẹ́ pẹ́ gbogbo ǹkan tí ó bá ń ṣe o. Ogbodo má bá àkókò bóyá ò ń lọ ibiṣẹ́ ni, o fẹ́ lọ jẹun ni o, o fẹ́ lọ ṣe irun ni o. Ogbodo má bá àkókò rẹ̀, nítorí ẹ ni ó ṣe dá kí ó máa ní àgo kí ó bá lè máa tẹ̀lé àgo kí ó bá lè mọ àkókò tí ó dé ibi kan àti àkókò tí ó kúrò ní ibi kan.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Ìgbà tí mo máa ń gẹ irun mi, ẹ̀kan ní oṣù ni mo máa ń gẹ irun mi látara pé kí nìí, mi ni owó tí mo lè fi máa gẹ irun ní ọ̀sọ̀ọ̀sẹ̀ tàbí ọ̀sẹ̀ méjì méjì. Nítorí ná ni ó jẹ́ pé ẹ̀kan ní ọdún, ẹ̀kan nínú oṣù jare ni mo máa ń gẹ irun mi. Lọ́dọ̀ àwọn olùgẹrí tí ó máa ń bá mi gẹ orí mi kí ó bá lè dán tónítóní.

Ṣé o fẹ́ràn jókòó nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Ibí tí mo fẹ́ràn láti máa jókòó sí inú ọkọ̀ òfurufú ibi fèrèsé ní looto tori pé kínì, mo máa lè rí gbogbo ohun tó ń lọ ní ìta àti ní iṣááalẹ̀ tí mo bá jókòó sí ibi fèrèsé nínú ọkọ̀ òfurufú látara pé kínì, mo fẹ́ràn láti máa wo ọkọ̀ òfurufú lopọ̀lọ́pọ̀ nítorí pé kíni ó yára láti dé ibi tí èèyàn ń lọ.

Ṣé o ti dúró lílo ẹ̀yọ̀ ara bí àṣà fún ọjọ́ kan rí? Ẹ̀rọ̀ tí emi máa ń lò tó jẹ́ àwọn ayara bí àṣà nitoripé ó máa ń mú ara mi jí pépé. Mo máa ń lò ó ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, koi se ni gbogbo ìgbà ni mo máa ń lò ó ní ojoojúmọ́. Nítorí náà mo ṣe máa ń dúró lílò ní ìgbà mìíràn fún ọjọ́ bíi mélòó kan kí n tó tun wá bẹ́rẹ̀ ṣí ni màá lò ó.

Báwo ni o ṣe máa ń gba ìyìn? Tí mo bá tì ṣe nǹkan tí ó dára bóyá ní ilé-iṣẹ́ ni tàbí ní ilé mi, tí mo bá fẹ́ gba ìyìn, mo máa ríi dájú pé ohun tí mo ṣe ó tọ́ sí mi láti fi gba ìyìn. Lẹ́yìn náà, ọ máa fún mi ní ìyìn bóyá tí ǹkan tó bá ṣe tó dára lọ́pọ̀lọpọ̀ lè fún mi ní ǹkan tí mo kò lè fi máa gbádùn ara mi pé a gba ẹ̀bùn re fún ìyìn tí o gbà.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn nítorí oṣù méjìlá ló ohun naa nísẹ́ eré ẹlẹ́naà igbe, èbìbí. Oṣù èbìbí ni mo fẹ́ràn nitori pe kinni ó jẹ́ ọjọ́ tí wọ́n bí mi wá sí ayé tí mo sì máa ń ṣe ọjọ́ ìbí mi. Ó sì jẹ́ oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún, pàápàá jùlọ nítorí ó ṣe pàtàkì nínú ayé ẹ̀dá àti ayé.

Ṣé ó rọrùn fún ẹ láti dárí àwọn ènìyàn jì? Ó rọrùn fún mi díẹ̀ ṣùgbọ́n kò fi bẹ́ rorù láti ara pé kí ni mo jẹ́ ń tó jẹ́ pé kò kín sọ̀rọ̀ dáradára niwajú àwọn ènìyàn tó bá ti wà paàpá jùlọ àwọn ènìyàn tí mi ò bá mọ̀ rí. Ṣùgbọ́n mo sì máa rí dájú pé mo gbìyànjú láti darí àwọn ènìyàn tí mo bá fẹ́ darí tí mo bá ti fi ọkan mi sí.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé rẹ? Nínú ìgbésí ayé mi, àsìkò iṣẹ́ wà, àsìkò eré náà sì wà. Tori ẹ náà ni yóò jẹ́ pé àárín ọ̀sẹ̀ a ó lọ sí ibi iṣẹ́ láti lè ṣiṣẹ́, tó bá sì ti parí ẹsẹ̀, èmi yóò ma gbádùn nílé, torí pé kí ni àsìkò tí èmi yóò gbádùn ìgbésí ayé mi, òun náà nìyẹn.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísiọ̀nù? Mo máa ń wo ètò lórítẹlifísiọ̀nù lọ́pọ̀lọ́pọ̀. Nítorí pé oríṣiríṣi ìròyìn ló máa ń gbé jáde ní inú tẹlifísiọ̀nù tí àwa yóò sì jókòó láti máa wò ó ní alẹ́ alẹ́ tí àwa bá ti dé láti ibi iṣẹ́. Ní ilé iṣẹ́ náà, a máa ń wo oríṣiríṣi ètò ìròyìn. Ni ojú amóhùnmáwòrán wa, kí a ba lè mọ ohun tó ń lọ ní ìlú.

Ṣé o ní iwà tó dáa nígbà tí o bá ń jẹun? Gbogbo iwà tó dàá lemi máa ń tẹ̀lé nígbà tí mo bá ń jẹun. Bí i ká máa sọro ńidi oúnjẹ, èmi kì í ṣe nitoripe kini, óunjẹ́ oje ohun tí ó lè ṣàpáyàn lórí. Tí ó sì jẹ́ pé ìwọ yóò sì gbọdọ̀ dákẹ́ jẹ́ kí ó má máa pariwo. Mo sì gbúdọ̀ máa gbé omi sẹ́gbẹ̀ẹ́ tí mo bá ń jẹun kí n ba lè rí i pé dájúdájú ó dára fún mi láti jẹun.

Kíni ó máa ń mú rẹ́rìn-ín ń? Nǹkan tí ó máa ń mú mi rẹ́rìn-ín, oun náà ni. Tí mo bá wo àwọn ẹni tí ó máa ń pa mí lẹ́rìn-ín bíi àwọn adẹ́rìn-ín Pòṣòúnù tàbí ẹni tí ó ń pa àlọ́ fún mi tó sì ń jẹ́ pé kí n máa rẹ́rìn-ín iru àwọn nǹkan bẹ́ẹ̀ lo máa ń mú mi rẹ́rìn-ín lọ́pọ̀lọpọ̀. Nítorí pé kíni owó náà sì máa ń mú ènìyàn rẹ́rìn-ín yẹn gangan.